O ti pẹ́ tèmi ti láàlá burúkú keyin o. Koda ití n tie jẹ́ àlá gan, o sàn wọ́n lásìkò yì Nítorí, ọ̀rọ Mo máa ń láàlá ná. Mo máa ń láàlá dáadáa but kì ṣe gbogbo ìgbà ná ní àlá lílá lọ́dọ̀ temi. Ìtí n tiẹ̀ ba ń jẹ́ àlá burúkú, o ti pẹ́ tí èmi ti láárú àwọn àlá báwon yen kẹ́yin Níwọ́n ìgbà wípé, ǹkan tí àwọn fi orí ro ó ti pọ̀ ó pọ̀ kọjá kí èyan tun ma láárú àwọn àlá báun. Ǹta jẹ́ ǹta mú là n wa kí. Àlá burúkú, gbogbo ẹ̀dá ni maa n gbàdúrà pé, kolọ́hun ma je awọn rogun ǹkan burúkú. Bí ti n tie wa ní èèyàn tie wá ń láàlá burúkú, àsìkò yì, ití ń bẹ ni agbari kọjá bẹ́ẹ̀.

Èmi kò fún yàn ní ẹ̀jẹ̀ rí o. Nítorí ẹni tó bá lẹ́jẹ̀ lọ máa ń fún yàn lẹ́jẹ̀. Ẹni tó bá ṣì jẹun yóò tin rí oúnjẹ jẹ dáadáa. Ni mọ́ ń lẹ́jẹ̀ làrá níbi tí ó fún yàn ní ẹ̀jẹ̀ ninú tìtì tiẹ̀. Èmi bèmi sẹ́wà yìí o. N ò lè kan lára púpọ̀, n sì jẹun káánú. Ni bí ti ara mi ó wà le. Ni bí ti n wa máa fún yàn ní inú ẹ̀jẹ̀ tí ò tíì tèmi gan ló. Kọ́ lọ́hun ó saanu wà. Ǹkan tó dára ni kí yàn máa fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀, èṣìṣọ ẹni tí ó bá ní bùkátà si. Ó sì jẹ́ ǹkan tí ó wà ní ara ìwà dáadáa. Yàtọ̀ fún un. Máa fún yàn ní ẹ̀jẹ̀ gan ná. Fún àwọn ẹlòmíì, wọ́n bùkátà sí kí wọ́n má fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. Nítorí I tí n bẹ ní ara wọn dan, ó tún lè ṣokò, ó tún lè, ó tún lè ṣàkóbá fún àgọ́ ara wọn. Nítorí pé àwọn ẹlòmíì, wọ́n ní, ẹ, ẹ̀jẹ̀ là á tó pọ̀ jù, tó pọ̀ ju ìdí tí ó yẹ kó wà lára wọn lọ. Tí wọ́n sì bùkátà sí kí wọ́n mọ̀ fún àwọn èèyàn nínú èyí tí ó wà lára wọn.

Ayọ̀ ọjọ́ ìbí mi kì í ṣe ohun tí ó lọ rẹpẹtẹ. Nígbà mìí gàn, èmi kì í rántí rárá pé ọjọ́ ìbí mi ni ọjọ́ náà. Tí ó bá di ọjọ́ náà, èmi kì í rántí. Kódà, mo lè má rí èèyàn kankan rán mi létí tí ó jẹ́ wípé nígbà tí bọ́yá àwọn MTN àbí ilé ìfowópamọ́ báǹkì tí mò ń lò àbí, àwọn ilé ìfowópamọ́ náà ni, ni wọ́n máa ń sábà ṣé tẹ àtẹ̀ránsẹ́ sí mi láti fi kí mi fún ọjọ́ ìbí mi. Èmi kì í rántí dé bi tín tí é sọ pé mò fẹ́ yọ ayọ̀ kan. Ǹkan eyọ̀ kan tí mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀kan ni pé mò máa ń tẹ àtẹ̀ránsẹ́ sí ojú ẹ̀rọ ayélujára láti fi kí ara mi àti láti fi dúpẹ́ fún Ọlọ́run Ọba nígbà mi. Nítorí pé à ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí kì í ṣe ohun tí ó wọ́pọ̀ láàárín àwa, pàápàá jùlọ àwọn Mùsùlùmí. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí ó yẹ kí èèyàn máa ronú wípé èèyàn ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba tó dá wa padà nu. Ó ní wẹ́rẹ́ wẹ́rẹ́. So, kì í kí í ṣe ọjọ́ tí èèyàn máa ń dùnú lọ rẹpẹtẹ. Lóòótọ́ èèyàn ó dùnú wípé olúwa ọ ṣe tó sọ mí di àsìkò yìí tó jẹ́ kí n lékun ọdún kan sì ní ọjọ́ orí, àti ní àwọn ipò tí èèyàn bá sun síwájú sí i ní ipò. Ó jẹ́ ǹkan tí ó yẹ kí èèyàn máa dúpẹ́ fún Ọlọ́run, fún irú àṣeyọrí bẹ́ẹ̀. Ṣùgbọ́n bákan náà kì í ṣe ohun ayọ̀ lọ rẹpẹtẹ. Tó bẹ́ẹ̀ gẹ́, lóòótọ́ a máa rí àwọn tí wọ́n máa ń ṣe ayọ̀ yìí, tí wọ́n máa ń yọ ayọ̀ yìí ní rẹpẹtẹ, tí wọ́n tún máa ń pe elérè gan, tí wọ́n ó tàn dáná tí wọ́n ó ṣe rẹpẹtẹ. Nínú ẹ̀sìn Islam, ìyápẹnu, kò tí é ń sọ̀rọ̀ ìyápẹnu. Kì í sì, kò sí, kí n sọ wípé ẹ̀sìn Islam ń lòdì sí kí èèyàn ó máa ṣe irú àwọn ayẹyẹ bàyi ṣùgbọ́n a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe. Àmọ́ tí a bá fojú inú wò, kì í ṣe ǹkan tí ó, ó wú lò fún wa. Ìyẹn lè se ọjọ́ ìbí lónìí kó di jọ́ kejì kó kú tàbí kó má di oṣù kan sì. Kí wà ní rẹpẹtẹ tí èèyàn wá ń ṣe lórí rẹ̀ pé èèyàn ń lékun lọ́jọ́ orí. Kí wà ní rẹpẹtẹ tí èèyàn wá ń ṣe lórí rẹ̀ pé èèyàn ń lékun lọ́jọ́ orí.

Ìsinmi ọdọọdún. Iye ọjọ́ tí èèyàn ní fún ìsinmi ọdọọdún, óoo dá lé lórí irú iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Àwọn mìí wà tó je pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni wọ́n máa ní. Àwọn mìíràn, wọ́n kì í ní ọjọ́ rárá fún ìsinmi ọdún. Àwọn mìí sì ní ọjọ́ péréte bíi ọjọ́ kan àbọ́ ọjọ́ méjì náà wọ́n máa ń ní fún ìsinmi ọdọọdún. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan o, ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún, ó dúró lórí tí mo bá ní iṣẹ́ lọ́wọ́ àbí tí n bá ní iṣẹ́ lọ́wọ́. Tí n bá ní iṣẹ́ lọ́wọ́, èmi kì í dúró fún pé ọdún ń bẹ́ ọ, ayà fi tí n bá níbi tí mo fẹ́ lọ. Àmọ́ tí ó bá sì ṣiṣẹ́ lọ́wọ́ mi lásìkò náà, aye o wà fún mi láti lo iye ọjọ́ tó bá wù mí fún ìsinmi ọdọọdún. Àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní bí ilé iṣẹ́ ilé ìfowópamọ́, wọ́n máa ń ní ọjọ́ kan fún ìsinmi ọdún. Àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ti ìjọba wọ́n máa ń ní bí ọjọ́ méjì ta bọjọ́ mẹ́ta. Àwọn tó bá ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ àdáni, wọ́n kì í ní ọjọ́. Àwọn mìíràn sì máa ń ní ọjọ́ kan. Gbogbo ẹ̀ wá wà lórí pé irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe. Àwọn tó bá ṣẹ̀ wipé, à, iṣẹ́ tí wọ́n ń ṣe jọ mo kí àwọn èèyàn ó wà ní ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Wọn o fún awọn kán ní ọludé, wọn ò ní fún awọn kán ní àsìkò ọdún náà. Tó bá yá, àwọn tó lọ ọludé ti wọ́n bá ti dé, wọ́n wa ṣẹ fún àwọn eun náà ní ìsinmi padà. Hin ti máa ń fàánù tó fi jẹ́ pé èèyàn ò le fitẹnìkan dájọ àsìkò ọludé ọdún.

Bí èmi ṣe máa ń ṣètò owó iṣẹ́, ó wó dá lé lórí irú iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ní àsìkò kan náà. Àmọ́ tí n bá fẹ́ dàhun ìbéèrè yii máa mú lórí wípé tí n bá fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ àwọn oníbàárà mi. Irú iṣẹ́ tí èmi ń ṣe, mi ń ṣe iṣẹ́ pé kí a máa bá àwọn èèyàn kọ ìtàn pè ní project, final year thesis àti ohun tí ó bá dúró mọ. Yàtọ̀ fún ìyunun pàtàkì iṣẹ́, kókó iṣẹ́ tí mò ń ṣe gangan ni ká wáyà ilé, ká ṣe oun ti wọn n pè ní electrical installation, ká sì bá èèyàn ṣe solar ni àwọn oríṣiríṣi iṣẹ́ tí èmi kọjú mọ̀. Ní àgbọ̀n mi bí, èmi mọ̀ n tí n bá fẹ́ ṣètò owó iṣẹ́, màá wo kínni déédé iṣẹ́ tí mò fẹ́ ṣe àti déédé àwọn ǹkan tí màá nílò láti fi ṣe iṣẹ́ náà. Yálà àwọn èèyàn tí màá gbà ni àbí irú àwọn èròjà tí màá rà. Lẹ́yìn náà, màá wá ṣẹ̀ṣẹ̀ wò ó pé ok. Irú iṣẹ́ yìí o èló gan-an un ló tó kí èèyàn ó gbà lórí owó iṣẹ́, lórí irú iṣẹ́. Àwọn iṣẹ́ mi wà lóòtọ́ àwọn òfin kan sọ pé kí ẹ̀yàn o gba ìdá ogún nínú ìdá ọgọ́rùn ún owó iṣẹ́. Àmọ́ àwọn iṣẹ́ mi wà tó ṣe pé, ẹ́ẹ̀, ìdá nínú ìdá ọgọ́rùn ún owó èròjà tí èèyàn fẹ́ lò fún iṣẹ́. Àmọ́ àwọn iṣẹ́ mi wà tó ṣe wípé iṣẹ́ náà tí èèyàn ó ṣe ó lágbára ju nǹkan tí èèyàn ó rà lọ. Ní èyí tó túmọ̀ sí wípé ọpọlọ àti, ẹ́ẹ̀, agbára tí èèyàn lò, n ni èèyàn ó fi gba owó nídìí iṣẹ́ náà. Àwọn iṣẹ́ mi náà sì wà tí ó sì ẹ́ ṣi ní pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ra nǹkan mọ lẹ́yìn wípé kí ẹ̀yàn lo làákáyèèyàn, ìrírí àti ìmọ̀ láti fi ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí ó ṣetán àti bí ó ṣe yẹ. Èyí dá lé lórí pé bí èèyàn ṣe ń ṣètò owó iṣẹ́, ó dúró lórí irú iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe ní àsìkò náà. Kò jẹ́ bí ó ṣe jẹ́

Ẹran tèmi kì í ṣe ẹran tí ó lọ rẹpẹtẹ bá wọn. Èmi ti lè sì ṣe ní ìṣe tó lọ rẹpẹtẹ. Sọ́kí lọ́ bẹ ó gé ni Yorùbá wí. Tí èmi bá fẹ́ ṣe irun mi, èmi ò ṣe ní àgé lọlẹ̀. Díẹ̀, tíkí ìṣe mọ́lẹ̀ kodoro. Tí n bá ti kọ́ dé ilé ìṣerun ni màá ti sọ fún onígẹ̀rí, olùgẹ̀rí wípé kí ó ṣe léétí oròra wálẹ̀ níwọ̀nba tí èsì púpọ̀. Síse yìí ni èmi ti máa ń ṣe tipẹ́ tí ó ṣi rọ̀ mí lọ́hùn jùlọ. Èmi kì í ṣe irun èyí tó ṣe pé yóò wá ṣe kodoro tí gbogbo orí tí ó máa tàn tọ́yẹ pé yóò dàbí dígí. Báyìí ni ẹlòmíràn sì máa ń ṣe irun ti rẹ̀ tí orí rẹ̀ tí ó máa ṣe kóla kóla tí ó dàbí dígí lọ́ọ̀kan. Èmi kì í ṣe irú àwọn irun ba un nítorí pé mi ò fẹ́ràn afẹ̀fẹ́, n ò sì fẹ́ràn fáàrí lọ títí débi wípé irun mi ó wá dàbí ti orí mi, débí tí irun mi ó wá dàbí ti àwọn ọmọ ta. Bẹ́ẹ̀ lọ̀ mí sì máa ń ṣe orí rẹ̀, yóò ra gẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ méjèèjì àárín orí, yóò ha ga. Ẹ̀lọ́ mìí àsì máa ń gé ní ìgé ètí ọjọ́ mọ́ títí àwọn àgbábọ́ọ̀lù mìíràn tàbí àwọn àkànṣẹ̀. Torí àwọn èyí ni àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ayé ìsín máa ń wò níwájú tí wọ́n fi máa ń hùwà, tí wọ́n sì máa ń gé orí wọn bí ó bá ṣe wù wọ́n.

Oúnjẹ tí èmi fẹ́ràn jù lọ, òun náà ni ìyàn àti ọbẹ̀ ẹ̀gúsí, eléyìí tí wọn mo ṣáabà ń pè ní osíkí ní ilẹ̀ Yorùbá. Ìyàn, ó jẹ́ oúnjẹ tí a pèsè láti ara iṣu. Bí a ṣe máa ń ṣe náà ni pé a ó bẹ iṣu sí orí iná, a gb ka ina yóò jinná. Tí iṣu bá ti jinná, a à ní fi yọ sí iru isu beẹ̀ ò. Iṣu tí a bá fẹ́ fi gun ìyàn, a kì í fi iyọ sí, a kì í fi òróró sí, a a ki fi ńkankan sí i. Tí a bá ti wá ṣe iṣu yìí tó ti jinná dáadáa, a wàá gùn pẹ̀lú odó àti ọmọ odó. Ni ayé òde òní, ẹ̀rọ ti wà tí wọ́n fi ń gun ìyàn. Wọ́n sì tun máa ń lo ẹ̀rọ ìlọ̀ta láti fi lọ iṣu títí yóò fi mú. Tí a bá wá lọ̀tan, wọn a fi òrógùn. Eyi ti won finro ọkà, wọn ó fi ro papọ̀ tí ó fi mú fẹ́lẹ́fẹ́lẹ́ bíi eti Yàtọ̀ fún èyí, ẹ̀rọ igbálodé ti wà leyii tí a fi ń lọ iṣu fún ìyàn jíjẹ. Ni ayé òde òní bákan náà, ànfààní tun ti wà fún àwọn tí wọn ò bá ní agbá okùn agbára àti agbára láti fi gun iṣu tí ó fi di ìyàn, láti lo-- láti ro iṣu ní, ẹ́ẹ̀, bí a ṣe máa ń ro àmàlà àbí ẹba. Eléyìí ni wọ́n ń pè ní poundo yam. Poundo yam yìí, òun dàbí èlùbọ́. Òun ni iṣu tí wọ́n ti-- iṣu tí wọ́n lọ̀ ní gbẹ́rẹ́fun, tí wọ́n lọ̀ ní gbígbẹ́ tó wà ní gbẹ́rẹ́fun. Gbẹ́rẹ́fun yìí tí ó dàbí powder, bí, ẹ́ẹ̀, èlùbọ́ èyí tí wọ́n kú, bẹ́ẹ̀ ni iṣu, iṣu yìí o ṣe rí. Èyí ó fún wọn ní ànfààní láti lè ro àmàlà, à, láti lè ro ìyàn bí a ń ro àmàlà. Wọ́n máa ń pè é ní poundo yam. Ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ ọbẹ̀ tí a pèsè láti ara ẹ̀gúsí. Ẹ̀gúsí gangan fún rara rẹ̀. Bí wọ́n ṣe ń ṣe náà ni pé wọ́n ń ṣẹ́ ẹ̀gúsí, wọ́n ó lọ ẹ̀gúsí, wọ́n ó lọ ata mọ́, wọ́n ó lọ àlùbọ́sà àti oríṣìíríṣìí ǹkan wọ́n wa sì bí a ṣe ń se ọbẹ̀. Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí ẹ̀gúsí láti fi jẹ ìyàn, ó lè lo ẹ̀fọ́. Ẹ̀fọ́ náà a máa lọ lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa ń dùn. Ẹ̀lòmíràn a máa lo ilá láti fi jẹ ìyàn tàbí ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ọbẹ̀ àwọn eyi ti o gbégbá orókè níbí i maa fi jẹ ìyàn náà ni ọbẹ̀ ẹ̀gúsí àti ọbẹ̀ ẹ̀fọ́.

Èso tí èmi féràn láti máa jẹ jù, òun náà ni ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ọ̀gẹ̀dẹ̀ wà ní oríṣìíríṣìí ẹ̀yà. Ọ̀gẹ̀dẹ̀ jíjẹ, ọ̀gẹ̀dẹ̀ dòdò, òun náà wà. Ọ̀gẹ̀dẹ̀ sì pé oríṣìíríṣìí. Àwọn òní wà púpà, àwọn òmíí wà aláwọ̀ èsúrú, àwọn òní wà aláwọ̀ ewé, àwọn òní sì wà aláwọ̀ pupa. Ọ̀gẹ̀dẹ̀, bí wọ́n ṣe wà wà lóríṣìíríṣìí, bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tí wọ́n n ṣe lára ló ṣe yàtọ̀. Ọ̀gẹ̀dẹ̀ tó wà ní aláwọ̀ ewé wọ́n máa ń pè ní ọ̀gẹ̀dẹ̀, ẹ́, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì yìí jẹ́ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n máa ń sábà lo láti fi, ẹ́, láti fi ṣe àwọn nǹkan tó jọmọ́ bí ìwòsàn, òun ni a máa ń sábà lo. Àmọ́ gbogbo ọ̀gẹ̀dẹ̀ lápapọ̀, ó ń ṣe ara ní àǹfààní lọ́pọ̀lọpọ̀. Ó ń ṣe ara lóore lọ́pọ̀lọpọ̀. Léyìí tí ó jẹ́ pé ó dára kí èèyàn máa jẹ ní gbogbo ìgbà. Èyíkéyìí tí èèyàn bá wà rí ńbè, tí e bá ṣe pé ó yé èèyàn fẹ́ lò fún òògùn, ẹ́, òògùn kan àbí òmíràn, èyíkéyìí ọ̀gẹ̀dẹ̀ tí èèyàn bá ṣe rí, iná ni èèyàn lè mú kí èèyàn ó sì jẹ. Ọ̀gẹ̀dẹ̀ dòdò, òun náà wà máa ń pè ní ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí ó wà fún díndín. Tí èèyàn bá dín, tí èèyàn wà fi ṣe orí oúnjẹ, imá ń jẹ́ kí oúnjẹ ó tó dùn yàtọ̀. Gẹ́gẹ́ bí àwọn oúnjẹ bí ìrẹsì àbí ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn sì tún le dín pọ̀ mọ́ ẹ́, ẹyin, ẹyin díndín. Èèyàn lè dín ọ̀gẹ̀dẹ̀ kí èèyàn ó dín ẹyin náà papọ̀. Bó ṣe jẹ́ náà, lágbọn ti dòdò àti ọ̀gẹ̀dẹ̀.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, èyí tí àwọn Yorùbá máa ń pè ní gbóhùn-gbóhùn, microphone. Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ ohun tí èèyàn máa ń lò láti fi gbé ohùn sókè. Léyi tí máa ń fún ọ̀hun ní okun àti agbára sí nínú afẹ́fẹ́ láti fi lẹ́yọ̀rí dé ọ̀pọ̀lọpọ̀ ààyè. Èyí dá le lórí bí ẹ̀rọ yìí se ní agbára sí, tó bá ní agbára wipé kó dé ìwọ̀n máìlì mẹ́wàá, mẹ́ta, mẹ́rin, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí ní oríṣiríṣi ẹ̀yà, léyi tí ó jẹ́ pé wọ́n sì ní agbára ju ara wọn lọ. Èmi máa ń lo àwọn nǹkan yìí ní àsìkò tí mo bá wà ní boyá bí ààyè afẹ́ léyi tí i ẹ̀rọ yìí wà ńbẹ tàbí tí a bá wà ní ilé ìjọsìn, tí a ní láti gbóhùn sókè fún àwọn ènìyàn tó wà lẹ́yìn-lẹ́yìn láti gbọ́ ohun tí àwọn wí níwájú. A máa ń lo ẹ̀rọ yìí náà ní àsìkò náà àti àwọn ààyè mìíràn bẹ́ẹ̀ lọ tí ìmọ̀gbóhùn sókè tí ó ti ṣe kókó.

Èmi kì í wọ nǹkan rẹpẹtẹ tí èmi bá fẹ́ lọ sun o. Lẹ́ẹ̀kọ̀kan nígbà mi, mo máa ń gbiyanju láti wọ aṣọ tí ó fẹ́lẹ́, tí ó jẹ kí afẹ́fẹ́ o mo rí bí wọ ara mi. Ìgbà mìíràn èmi a sì máa ń tí ó bá ṣe pé aṣọ tó ti mo wọ ilé o ti rẹ mí, èmi á kàn sun bẹ́ẹ̀ bí mo ṣe wọ ilé náà ní pẹ̀lú aṣọ tí mo wọ dé. Ìgbà mi tí ayé bá gbà mí, màá ma bú bọ́ sí balùwẹ̀, má sì bu omi sára kara mi ọ́nà kí n tó bọ́ sí ayé ibùsùn mi láti sun. Àwọn ẹlòmíìn n mo ní àwọn aṣọ èyí tí aya wọ́n yà sotọ́ láti fi, láti fi sun. Wọ́n máa ń pe àwọn aṣọ yìí ní night gown, night wear, lórisìíríṣìí bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa ń lò láti fi sun. Èyí wọ́n ṣe, wọ́n dá ṣe àkànṣe aṣọ ni fún oorun sunsun. Èyí tí o wọ́n ṣe níṣe pé kí afẹ́fẹ́ o lè mo wọ gbogbo ara orííkerike ara. Aṣọ yìí fẹ́lẹ́, kò nípọn rárá ó sì da fún oorun púpọ̀. Àmoẹ̀mì o, èmi kì í dára mi láàmú láti wa aṣọ kan kíi. Tamo mirin to je pé aṣọ tí mo wọ yìí sì aṣọ tó fún mọ́ ara tantantan debi tí gbogbo ooru àti ooru ọ́ máa wá baara wọn lórisìíríṣìí.

Yàrá tí mi fẹ́ràn jùlọ nínú ilé mi náà ni yàrá ìkàwé. Yàrá ìkàwé mi jẹ́ yàrá tí mo fẹ́ràn jùlọ nínú ilé mi, torí pé ààyè yìí jẹ́ ààyè tí mo yà sọ́tọ̀ fún a fẹ́ tẹ kọ̀npútà ni, a fẹ́ dájòkò fún ìgbà díẹ, àbí a fẹ́ ka ìwé, àbí èèyàn fẹ́ jó, èèyàn nílò àkókò láti dáwà láti yanjú àwọn nǹkan kan tó ṣe pàtàkì. Yàrá ìkàwé ni èmi máa ń lò fún gbogbo èyí. Yàrá ìkàwé mi yìí, ó jẹ́ yàrá kan tí ẹni kankan kì í kàn wọ̀ bó ṣe wù wọ́n, nítorí pé mo yà á sọ́tọ̀, mo sì ṣe ìṣe tí wọ́n fi mọ̀ pé ààyè yìí, ààyè ọ̀wọ̀ ni. Ibi tí èèyàn fi ṣí ọ̀tọ̀ fún kúndè pé kò sí ẹni kankan tó kà lè wọ bẹ́ bó ṣe wù wọ́n, òun ni mo ṣe yàrá náà. Tí mo bá fẹ́ sùn fẹ́rẹ́fẹ́, àbí mo fẹ́ jẹun, àbí mo fẹ́ ṣe oríṣiríṣi nǹkan tí ọjọ́ mo kí èmi nìkan dáwà, yàrá yìí ni mò ń máa ń lò. Ó sì fún mi ní ààyè láti fi tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ àbí ní ètò ìgbésí ayé, léyì tí ó ṣe pàtàkì fún ìlọsíwájú ẹ̀dá ni ààyè.

Bẹ́ẹ̀ni, èmi ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ri. Àì máyémáyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ti sokùnfà kí n pe àwọn olùṣètò ẹ̀rọ láti bá mi yanjú àwọn nǹkan kan àbí méjì àbí mẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni o ma ń ṣẹlẹ̀ tó jẹ́ pé èyàn ní láti pe àwọn olùṣètò láti bá yàn yanjú àwọn ìṣòro wọ̀nyí. Láàlá ìjẹ́bẹ́ yóò le díẹ̀ àbí yóò nira púpọ̀ láti máa yanjú àwọn ìṣòro wọ̀nyí. Èyí tí ó sì máa ń sokùnfà kí èyàn ó má lè lo, eeh, ẹ̀rọ yìí má. Èyàn ó ní láti lọ ra òmíràn. Bí bẹ́ẹ̀ kọ́, èyàn tí èyàn ò bá fẹ́ ná owó ẹ̀ méjì àbí kí èyàn ó pàdánù, eeh, ẹ̀rọ yìí, eyan ní láti pe àwọn oníranwọ́ láti ṣe ìrànwọ́ fún yàn lórí, eeh, ẹ̀rọ náà. Yálà láti bá yàn yọ nǹkan kan kúrò tó sì lára ẹ̀ tó ń kó owó lọ tàbí láti bá yàn yọ nǹkan kan kúrò bákan náà tàbí láti bá yàn fi nǹkan mìíràn kun, eeh, àwọn ètò tí ń bẹ fún oníbàárà láti lò.